Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún ni oṣù kejìlá. Ni gbogbo ìgbà nígbà tí oṣù kejìlá bá dé, inú mi máa ń dùn nítorí pé ó dàbí pé ìsinmi ń bọ̀. Ìrọ̀rùn ló sì máa ń bá dé ní ìparí ọdún. Mo máa ń rí pé ọ̀pọ̀ ènìyàn máa ń tura, wọ́n sì máa ń jẹ́ kí ara wọn dùn ju bó ṣe yẹ lọ ní oṣù tó kọ, àwọn oṣù tó kọjá sẹ́yìn. Ìtura yìí máa ń kàn mí gan an, ó sì ń jẹ́ kí n ní ìmọ̀lára rere nínú ọkàn mi. Ohun mi tí mo tún fẹ́ràn nípa oṣù kejìlá ni pé ó kún fún àjọyọ̀ àti ìpàdé ẹbí. Ni àkókò yìí mo máa ń rí àǹfààní láti pàdé àwọn ará ilé àti ọ̀rẹ́ tí mo ti rí fún ìgbà pípẹ́. A máa jọ ń jókòó, a máa jọ ń jí múràn, a sì máa jọ ń dá àpára, a sì máa jọ ń sọ̀rọ̀ lórí àwọn iriri wa sẹ́yìn, a sì máa rántí àwọn ìtàn àtijọ́. Gbogbo èyí máa ń jẹ́ kí n mọ̀ pé ìbáṣepọ̀ ènìyàn ṣe pàtàkì ju ọ̀pọ̀ nǹkan míì lọ nínú ayé. Oṣù kejìlá tún jẹ́ oṣù tí mo fi ń wo ara mi ní àwòtan tí màá sì wipé ọ̀nà wo ló kú fún mi láti ṣe àtúnṣe. Mo máa ń ronú nípa ohun tí mo ti ṣàṣeyọrí lé lórí àti bí mo ti kùnà sí. Kì í ṣe láti dá ara mi lẹ́bi ṣùgbọ́n láti kọ ẹ́ kọ́ kúrò nínú rẹ̀. Nígbà tí mo bá ṣe àwọn ìrònú yìí, ó máa ń ràn mí lọ́wọ́ láti mọ ara mi dáadáa kì í sì mọ ohun tí mo fẹ́ ṣe dáadáa ní ọdún tí ó ń bọ̀. Mo fẹ́ràn oṣù kejìlá nítorí pé ó kún fún ìrètí. Bí ọdún ṣe ń parí, mo máa ń rí pé ìbẹ̀rẹ̀ tuntun ń bọ̀. Ìmọ̀lára yìí máa ń fún mi ní agbára tuntun kí n lè dojúkọ ọjọ́ iwájú pẹ̀lú ìgboyà àti ìrònú rere. Fún mi, oṣù kejìlá kì í ṣe oṣù lásán, ó jẹ́ àkókò ìtúnṣe ara ẹni, èyí tí ayọ̀ máa ń wọlé àti ìrètí tuntun èyí tí ó sì máa ń wọlé pẹ̀lú. Nítorí náà oṣù kejìlá jẹ́ oṣù tí mo fẹ́ràn jù nínú gbogbo àwọn oṣù tó kù nítorí pé ó jẹ́ oṣù kan pàtàkì tí mo máa ń ṣe àṣiwo aseyewo ara mi, èyí tí màá gbé gbogbo àwọn ìgbésí ayé tuntun tó yẹ kí n gbé, èyí tí màá sì rò pé báwo ni mo ṣe fẹ́ lo ìgbésí ayé mi sí, tí wàhálà àti ìdààmú tí kò sì ní wọ inú ìgbésí ayé mi, èyí tí gbogbo àwọn ìdáwọ́lé mi gbogbo dá fi lọ létòlétò, tí kò sì ní sí dàrúdàpọ̀ nínú àwọn nǹkan tí mo bá ń ṣe. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo láǹfààní láti ṣe nínú oṣù kejìlá tó jẹ́ oṣù ìsinmi fún mi. Nítorí náà gbogbo iṣẹ́ tí mo bá ń ṣe láti ìbẹ̀rẹ̀ oṣù kejìlá títí tó fi wọ ẹnu àti parí rẹ̀ ó máa ń jẹ́ iṣẹ́ ìdúró, iṣẹ́ ayọ̀ fún mi nítorí pé mo mọ̀ pé láìpẹ́ láìjìnà ìsinmi máa dé, màá sì lè lè jókòó láti ṣe gbogbo ohun tí mi ò lè ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń dáwọ́lé ní oṣù kejìlá, èyí tí mo máa ń fi ṣe ase àṣewò ara mi wípé kíló kù àti bí ni, ibo ni mo bá àwọn nǹkan mi dè ní oṣù tó kọjá. Gbogbo àwọn nǹkan yìí jẹ́ oṣù ìdúró fún oṣù ìfọ̀kànbalẹ̀ nítorí pé oṣù kejìlá mo fẹ́ràn rẹ̀ gan. Pe ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá rí ibi tó kù díẹ̀ káàtò ní ọdún, ní gbogbo àwọn oṣù èyí tó ti wà nínú ọdún sẹ́yìn tí a bá wọnú oṣù kejìlá, oṣù kejìlá jẹ́ oṣù èyí láti ṣe gbogbo àṣírò gbogbo àwọn nǹkan wọ̀nyí láti ṣe àtúnṣe rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà oṣù kejìlá máa ń fún mi ní àǹfààní láti rí àwọn ẹbí mi dáadáa, láti jó wọn, bá wọn lòpọ̀, láti mọ ohun tí wọ́n fẹ́ àti ohun tí wọ́n ò fẹ́, láti ṣe àjọyọ̀ pẹ̀lú wọn pẹ̀lú.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́? Bí mo bá fẹ́ sọ òtítọ́, mo fẹ́ràn ìmọ́lẹ̀ ti ìrọ̀lẹ́ jù ti òwúrọ̀ lọ. Kì í ṣe pé mi ò fẹ́ òwúrọ̀ rárá, ṣùgbọ́n ìrọ̀lẹ́ ni ìmọ̀lára àlàáfíà kan tí ó sún mọ́ ọkàn mi nígbà tí ọjọ́ bá ń lọ sí òpin. Mo máa ń rí pé ara mi máa ń ní ìtura. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ni ó máa ń jẹ́ kí ara mi kí ó balẹ̀ dáadáa. Ní òwúrọ̀, mo máa ń jí pẹ̀lú ìtara ṣùgbọ́n pẹ̀lú ìṣòro díẹ̀. Nígbà mi, mo máa ń ní láti yára múra, mo sì ń rò ó nípa gbogbo ohun tí mo gbọdọ̀ ṣe ní ọjọ́ náà. Ìmọ́lẹ̀ òwúrọ̀ dára, ó mọ́, ó sì ń jẹ́ kí ayé dàbí tuntun ṣùgbọ́n ó tún ràn mí lọ́wọ́ láti jẹ ojúṣe àti ìṣe tí mo ní láti ṣe ní ọjọ́ náà. Ní ìrọ̀lẹ́, ohun gbogbo dàbí pé ó ń lọ́ra. Ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀, òrùn, ó ti ń sọ̀kalẹ̀. Kì sì ń ta ènìyàn lára kan mọ́. Wọ́n máa ń rọrùn lójú, ó sì ń jẹ́ kí n ní ìmọ̀lára ìsinmi. Nígbà yẹn, mo lè jókòó, mo lè ronú nípa ọjọ́ tí mo ti lò láìsí ìkánjú kankan. Ohun tí mo tún ń fẹ́ràn nípa ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni pé ó fún mi ní àkókò láti rántí ara mi. Mo máa ń wo bí àwọ òrùn ṣe ń yípadà láti funfun sí òféfée sí pupa díẹ̀díẹ̀. Iyípadà yì máa ń kọ́ mi pé gbogbo ǹkan ó ní àkókò tirẹ̀. Kò sí ohun tí ó dúró títí láéláé. Iyípadà ń dé bá gbogbo ohun tó wà ní abẹ́ sánmo. Ní ìrọ̀lẹ́ ni mo sábà máa ń bá àwọn ènìyàn tí mo fẹ́ràn sọ̀rọ̀ jù lọ lẹ́yìn ọjọ́ gígùn kan. A lè jókò papọ̀, a lè pín ìtàn ọjọ́ wa. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ó máa ń jẹ́ kí ìbáṣepọ̀ bẹ́ẹ̀ kó dùn sí torí pé kò sí ìkánjú tàbí ìfarapa ọ̀kan. Kò sí àkókò tí mò ń ronú jinlẹ̀ jù ìrọ̀lẹ́ lọ. Nígbà tí òru bá ń sùn tí ọjú ọjọ́ sì ń lọ sí ibi alẹ́, ìmọ́lẹ̀ máa ń dínkù. Mo máa ń ronú nípa ohun tí mò ń ṣe dáadáa àti ohun tí mo lè ṣe dára sí lọ. Ó máa ń jẹ́ kí àkókò mi kó ní ìtura ní gbogbo ọ̀nà tí mo fẹ́. Gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. Yálà kó jẹ́ ìta gbangba ni tàbí ní inú ilé, mo máa fi ìfọ̀kànbalẹ̀ ọkàn ṣe, inú mi sì máa dùn nítorí pé kò sí òrùn ní àkókò yì èyí tí yóò máa pa mí tí n bá ń ṣiṣẹ́ ní ìta gbangba. Nítorí náà, àwọn òrùn ìrọ̀lẹ́ àti pé gbogbo àwọn àkókò yì ó jẹ́ àkókò ayọ̀ àti ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ fún mi. Ó tilẹ̀ jẹ́ pé òwúrọ̀ ní ẹ̀wà tirẹ̀. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ló ń sún mọ́ ọkàn mi jù lọ, ó ń fún mi ní ìsinmi, mo lè ronú jinlẹ̀ àti ìmọ̀lára pé mo ti kọjá ọjọ́ kan, mo sì ṣetán láti ṣe ìsinmi kí n tún lè bẹ̀rẹ̀ ọjọ́ kejì. Ìfọ̀kànbalẹ̀ yì máa ń wà fún mi. Kò sí ìkánjú rárá pé pé boyo mo kan ju lọ sí ibi iṣẹ́ tàbí ó ní ǹkan kan tí mo gbọdọ̀ ṣe kí alẹ́ tó lẹ́. Gbogbo àwọn ǹkan tí ó ṣẹlẹ̀ ní ara ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ó jẹ́ ǹkan tó mú inú mi dùn gan. Ó jẹ́ àkókò tí mo fẹ́ràn sí láti sinmi àti láti wo kí ló ń ṣẹlẹ̀ ní àyíká mi gbogbo. Gbogbo àwọn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ẹ̀wọ̀n yì ó ní ǹkan tó ń ṣe pàtó ní ara mi nítorí pé ó mú ayọ̀ mi kún, ó mú inú mi dùn, ara mi sì máa yá gágá ní gbogbo ìgbà. Nítorí náà, èmi nífẹ́ sí gbogbo ǹkan tó ń ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́. Síbẹ̀ ó jẹ́ kí n fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ jù ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ nítorí pé ó ń jẹ́ kí n ṣiṣẹ́ takuntakun ó sì ń fún mi ní agbára ní ọjọ́ kejì. Nítorí náà, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ó ṣe pàtàkì ní ara mi. Àgàgà tí mo bá ti wẹ̀ lẹ́yìn tí mo lọ sí ibi iṣẹ́ tán tí mo wá wẹ̀ tí mo bọ́ síta ní ìrọ̀lẹ́, atẹ́gùn àlàáfíà tó ń fẹ́ sí mi ó máa ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá ṣùgbọ́n kì í ṣe pé mo n ṣe é lójoojúmọ́ láìsí ìdákẹ́jẹ́. Nígbà kan rí mi ò ka ìdárayá sí ohun pàtàkì rárá. Mo máa ń rò pé bí mo ṣe ń rìn kiri tàbí bí mo ṣe ń ṣiṣẹ́ lọ́pọ̀ ó ti tó. Ṣùgbọ́n pẹ̀lú àkókò mo bẹ̀rẹ̀ sí ní rí pé ara mi kì í ṣe mí dáadáa bí mo ṣe fẹ́. Mo sì mọ̀ pé mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí fi èsì ìlera ara mi. Ni ìbẹ̀rẹ̀ ìdárayá, ó nira fún mi gan. Ọjọ́ àkọ́kọ́ tí mo gbìyànjú ara mi ń dùn mí, mo sì bẹ̀rẹ̀ lọ́kàn mi pé kí ni mò ń ṣe sí ara mi yìí ṣùgbọ́n mo pinnu pé n kò ní dáa dúró lẹ́sẹ̀kẹsẹ̀. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú rínrìn díẹ̀díẹ̀ ní àárọ̀ tàbí fi àkókò díẹ̀ ṣe ìdárayá ní alẹ́. Díẹ̀díẹ̀ ara mi bẹ̀rẹ̀ sí ní fara mọ ohun tí ó yà mí lẹ́nu ni bí ìdárayá ṣe ń ṣe kókó ní ara mi tí ó sì ń jẹ́ kí ọpọlọ mi jí pépé. Ó jẹ́ ǹkan ìyàlẹ́nu fún mi púpọ̀. Ni gbogbo ìgbà tí mo bá ṣe ìdárayá inú mi má ń dùn díẹ̀, ìrònú burúkú sì má ń dínkù. Ó dàbí pé mo tún ní ìkíni kan lẹ́yìn tó jẹ́ kí ara mi dára yágáyágá si. Láì mọ̀ pé ìdárayá ló ṣe kókó ní ara mi. Ni ọjọ́ tí mi ò bá ṣe ìdárayá mo máa rí pé ara mi ó máa ń lọ bákan tí inú mi kò sì ní dùn sí bí ara mi ṣe rí. Nítorí náà mo wá fara sí àti máa ṣe ìdárayá dáadáa. Ìdárayá tún ti kọ́ mi nípa ìfaradà. Kì í ṣe pé mo rí àbájáde lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n mo rí pé bí mo ṣe ń tẹ̀síwájú ara mi ń dára si. Èyí kọ́ mi pé nínú ìgbésí ayé pẹ̀lú a gbọ́dọ̀ ní sùúrù kí a má sì ṣe ìdárayá ní gbogbo ìgbà tó yẹ ká ṣe. Nítorí náà mo nífẹ̀ẹ́ sí àti máa ṣe ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti jẹ́ kí ara mi kó bó sípò. Nígbà mi mi ò lọ sí ilé ìdárayá rárá. Mo kàn lè ṣe ìdárayá nílé tàbí níta bíi rínrìn kinri pẹ́ lọ́nà, gígùn pẹtẹẹsì dáadáa tàbí mímú ara mi lọ sí ọ̀nà tó rọ́ kí ń sì jáde pẹ̀lú ní ibẹ̀. Ohun pàtàkì jùlọ fún mi ni pé mò ń gbé ara mi kì í ṣe ibi tí mo wà. Èyí mú kí mo mọ̀ pé ìdárayá kì í ṣe ohun tí ó gbọ́wọ̀ tàbí ǹkan tí èèyàn gbọ́dọ̀ fi ìmẹ́lẹ́ mú ṣùgbọ́n ohun tí ó nílò ìpinnu àti máa ṣe déédéé ni. Nípasẹ̀ ìdárayá mo tún ń kọ́ ara mi láti gbọ́ ara mi yé. Ni ọjọ́ tí ara mi bá rí pé ó rí bákan nípa tí pé ó rẹ̀ mí, mo máa ń sinmi. Ni ọjọ́ tí mo bá ní agbára mo máa ń lo àǹfàní rẹ̀. Èyí tí ó ń ràn mí lọ́wọ́ láti máa bojútó ara mi dáadáa kì í ṣe láti fi ara mi lélẹ̀ nìkan ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà inú mi má ń dùn pé mo ṣe ìdárayá. Mo lè sọ pé ìdárayá ti ní apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Kò péye mo sì ń kọ́ ara mi lójoojúmọ́ ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ìgbésí ayé mi ló nílò àti máa ṣe ìdárayá lé lórí. Ìgbésẹ̀ kéékèèké tí mo bá ń gbé lórí ayé mi láti máa jẹ́ kí ara mi bọ́ sípò ó ní í ṣe pẹ̀lú ìdárayá púpọ̀púpọ̀. Mo ń ṣe ìdárayá kì í ṣe láti fi ara mi hàn fún ẹlòmíràn ṣùgbọ́n nítorí pé mo fẹ́ kí ara mi àti ọpọlọ mi kó ṣiṣẹ́ pọ̀ dáadáa ni. Nítorí náà ìdárayá jẹ́ ohun tí mo ń fi ọkàn sí, tí mo fi iyè sí tí inú mi lè dùn sí ní ọ̀pọ̀lọpọ̀. Mi ò fi ṣe rí rárá. Inú mi má ń dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí màá ń ṣe ìdárayá. Ọpọlọ mi má ń pé. Iṣẹ́ tó bá yẹ kí ń ṣe mo máa ń ṣe lásìkò. Nítorí náà mo ń gba àwọn èèyàn ní ìmọ̀ràn wípé kí wón má ṣe ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé ó jẹ́ ǹkan pàtàkì fún ara wa àti fún ìlera ara ní gbogbo ìgbà.